Èmi kì í sábà lo ìrọrí sùn, bẹ̀yẹ̀n. Mi kì í fẹ́ràn láti máa lo gidi gan. Nítorí mo fẹ́ràn láti máa sùn sórí ibùsùn bẹ́ẹ̀ láì lo ìrọrí. Ìgbà tí mo máa sábà lo ìrọrí ni ìgbà tí, kí ó bá ti jẹ́ pé ẹnu ilé mi ni mo fẹ́ sùn sí. Tí ó bá ti jẹ́ pé ibùsùn mi ni mo fẹ́ sùn sí, that is ti báa tí lọ kí ẹlòmi tí mo dẹ́ sùn sí bẹ́ẹ̀ mọ́ jù, sùn sí ilé ẹni mọ́ jù, tí wọ́n bá dẹ fún mi ní ìrọrí, mo máa lo àmọ́ mi kin lo ju ẹyọ kan. Tí ó bá ti jẹ́ pé nǹkan tó máa ṣẹlẹ̀ nìyẹn. Tí ó bá ti jẹ́ pé ilé mi mo wà ní, mi kì í fẹ́ràn láti máa lo ìrọrí. Mo máa ń sùn sórí ibùsùn mi bẹ́ẹ̀ láì lo ìrọrí. Nítorí kí í ṣe ǹkan tó mọ́ mi lára mi kí n fi bẹ́ẹ̀ lò láti kékeré. Ìdí ni yẹn tí ó fi mọra. Báyìí àmọ́ tí ó bá ti jẹ́ pé bóyá mo lọ sí ibòmíìni, bóyá mo lọ kí yàn, mo lè lò ìrọrí. Àmọ́ kò dẹ̀ kí n jù ẹyọ kan lọ tí mo máa ń lo. Tí ó bá lè ti jẹ́ pé mo lọ sí nǹkan tí wọ́n ń pè ní hòtẹ́ẹ̀lì tàbí ilé ìsinmi tí mo dẹ́ fẹ́ sùn sí bẹ́ẹ̀ mọ́ jù, mo lè lo ìrọ̀rí náà. Àmọ́ kò kí n jù ẹyọ kan náà tí mo máa ń lo. Ìrọ̀rí ẹyọ kan ni mo máa ń sábà lo. Ìyẹn tí mo bá ti fẹ́ lò, àmọ́ mi kì í fi bẹ́ẹ̀ lò. Ṣá, tó jẹ́ bí mo ti sọ, kì í ṣe ǹkan tí mo fẹ́ràn jù, kí í dẹ́rẹ̀ ẹ́, kì í ṣe ǹkan tí ó mọ́ mi lára láti máa ń lo. Tí bá dẹ̀ ti dí pé itólè ni bẹ́ẹ̀ yẹn. Bá ti jẹ́ ìrọ̀rí tólè bẹ́ẹ̀ yẹn, mi ò ní fẹ́ràn láti máa lò. Nítorí ó lè máa mú kí ọrùn máa ró mi. Tí ó bá ti ṣe ǹkan èyí tólè, ẹ́ jù tí mo bá ti máa lò, ó máa jẹ́ èyí tó rọ̀ gidi gan ni tí ó lè máa jẹ́ kí ọrùn ró mi, tó sì máa jẹ́ kí n sùn dáadáa. Èyí tí mo fi lè lò nìkan nìyẹn. Ó tọ́ sí yẹn, mi kì í sábà lo ìrọ̀rí.

Ìgbà ti mo ma fi n wo ojú àwòrán ni ojoojúmọ́ ma n yàtọ̀ si ira. To ba ti jẹ́ pe ìgbà tí mò n jáde ní boya mò n lọ sí ibi iṣẹ́ tí mò dẹ́ máa nílò láti jí ní àárọ̀ kùtùkùtù láti lọ sí ibi iṣẹ́ tí mò dẹ́ máa dé lálẹ́, mi kí n wò ojú àwòrán ju wákàtí méjì lọ ní ọjọ́ yẹn. Ìgbà mìíràn náà tí o ba ti rẹ́ mi gidi gan ni, mi ní ráyè láti wo ojú àwòrán, à jẹ pe lọ́jọ́ yẹn mi o níí wo nǹkan kan nìyẹn, màá dẹ́ lọ sùn bẹ́ẹ̀ láì wo ojú àwòrán. Àmọ́ tí màá ti ráyè náà, mi níí wo ju wákàtí méjì. Àmọ́ tí wá ti jẹ́ kí ìjọ́ tí mò wà ní ilé ni tí mi n jáde, pàápàá jùlọ ní ìjọ́ ìsinmi, mo máa wo ojú àwòrán fún ìgbà púpọ̀, mo lè wo fún bí wákàtí mẹ́ẹ̀fa tàbí ju bẹ́ẹ̀ lọ. Ó lè jẹ́ kí ǹkan tí màá ṣe níyẹn fún gbogbo ọjọ́. Torí nígbà tí mò fi n lọ sí ibi iṣẹ́, mi rí áyè wo ojú àwòrán. Amọ to ba ti wa di ìgbà ti mi o lọ si ibi iṣẹ́ àwọn nkan ti mi o raye wo nigbati mo lọ si ibi iṣẹ́ yẹn ma a fẹ wo wọ́n nigbati mi o lọ si ibi iṣẹ́ pàápàá jùlọ tí mò ba ti wà ní ilé, ní ìjọ́ ìsinmi. Boya ni ọjọ́ Ẹtì tàbí ni ọjọ́ àbámẹ́ta tí n ba lọ sí ibi iṣẹ́, ibẹ́ mo máa n sábà wo ojú àwòrán dáadáa, tó dẹ́ máa n mú kí inú mi dùn gidi gan ni. Ó máa jẹ́ ǹkan tí mò máa fi n ṣi mi níyẹn, tí mo fi máa n sábà wo. Ìgbà mìíràn náà tí mò bá lọ sí ibi iṣẹ́, tí wá jẹ́ kí boya mo ti ṣíṣẹ ju tí mò dẹ́ nílò láti sinmi tàbí láti jẹ́ kí ọkàn mi tútu, mo máa wo ojú àwòrán fún bí wákàtí méjì tàbí mẹ́ta náà kí n lè sinmi, kí n lè rí okun padà sí iṣẹ́ náà. Ó jẹ́ ǹkan tí mò máa fi n sinmi. Gẹ́gẹ́ bí mo ṣe sọ, leení bá n sin mi jáde, mo máa lo ojú àwòrán bí wákàtí mẹ́rin sá. Àmọ́ mi ni jẹ́ kó pọ̀ torí mo ní iṣẹ́ láti ṣe nà ní ilé. Ìgbà mìíràn tí màá ti ní iṣẹ́ tó pọ̀ láti ṣe nínú ilé, mi níí fi bẹ́ẹ̀ máa wo ojú àwòrán. Mi níí lo jú wákàtí mẹ́rin sí márùn-ún ní ọjọ́ láti máa wo ojú àwòrán torí mo ní àwọn iṣẹ́ kan kan tí mò gbọ́dọ̀ ṣe. Igbamiran náà tí mo ba ti parí àwọn iṣẹ́ yìí naa, mo maa n sábà wo ojú àwòrán ó jẹ́ ǹkan tó máa n mú inú mi dùn, ó dẹ́ máa n jẹ́ kí, ó dẹ́ máa n jẹ́ kí èèyàn rí ìsinmi àti ó dẹ́ máa n mú kí ọkàn eeyàn balẹ̀. Idi nìyẹn ti mo fi maa n wọ ojú àwòrán àmọ́ kí n ṣe ojoojúmọ́ ni mò sábà máa n wo ojú àwòrán tí iṣẹ́ bá ti pọ̀jù fún mi, tí ó dẹ́ sí àkókó láti wo ojú àwòrán. Ni ọjọ́ kan mi o ni woju àwòrán o, mi o ni woju àwòrán fún ọjọ́ yẹn a jẹ́ ke iṣẹ́ mi mo máa wá ṣe ní gbogbo àsìkò tí mò bà ní ọjọ́ yẹn. Mi ni r'áyè láti wo ojú àwòrán. Àmọ́ tí mò bá ti ní nǹkan púpọ̀ n ṣe tí mò dẹ́ wà ní ilé, màá ní gbogbo àkókó láti lọ wo ojú àwòrán. Àmọ́ tí o ba ti n pọ̀ ju bẹ́ẹ̀ yẹn, ó lè sú mi. Ìyẹn máa túmọ̀ sí pé mo nílò láti wá nǹkan míì ṣe, tí ò ní tètè sú mi tàbí tí kò jẹ mọ́ ojú àwòrán wíwò. Àwọn nǹkan ti mo máa ń sábà ṣe ni eléyìí, àtàwọn nǹkan kan míì nípa papọ̀ pẹ̀lú ojú àwòrán wíwò.

Ẹ̀yin ìgbà tí ọjà tuntun bá máa jáde yóò sì máa ṣe díẹ̀, ó sì máa tó bí oṣù mẹ́ta tàbí mẹ́rin ni. Àárín ọdún ni ọjà tuntun máa ń jáde. Ìgbá yẹn ni àwọn ǹkan ọ̀gbìn máa ń ṣẹ̀ṣẹ̀ jáde, àwọn bí iṣu àti ẹ̀gẹ́ àtàwọn ǹkan kan ọ̀gbìn mí, bíi àgbàdo àti àwọn èso kankan ìgbà tí wọ́n maa sábà jáde nìyẹn. Ìgbà tí ọjà tuntun máa jáde nìyẹn, ǹkan òde ni wọ́n tò tí i tẹ́lẹ̀ torí àwọn ǹkan máa pọ̀ lọ́jà gidi yẹn, eyan máa rí oríṣiríṣi ǹkan rà, wọ́n de máa pọ̀, wọ́n máa ya ń pa gidi gan-an ní wọ́n dẹ̀ ni wọ́n. Torí ìgbà tí wọ́n maa won yẹn ni ìgbà tí wọ́n bá tì pọ̀ dáda, àmo tí wọ́n bá tì pọ̀ rẹpẹtẹ sílẹ̀, tí wọ́n bá ń ri awon eeyan ọ̀pọ̀ ràwọn, àwọn iye tí wọ́n ń tà awọ́n kì ní wọ́n yen àwọn ohun èlò ọjà yen máa ma já. Ìgbà tí ọjà tuntun máa ń sábà jáde ni àárín ọdún sá, ó de máa tó bí oṣù márùn-ún, sí ì oṣù ta wá kí eyẹn tó ṣẹlẹ̀ kí ọjà tuntun mí tó jáde ká tó sẹ́ ṣé máa lọ máa ra ọjà. Tori awon nǹkan tí mo dẹ̀ máa ra lọ́jà tuntun bá sì jáde, àwọn bíi iṣu tuntun àti ẹ̀gẹ́ tí màá fi ṣe gàárí náà àtàwọn èlùbọ́ àti àwọn ǹkan èlò púpọ̀ ṣa ti ó ti tán ní ilé tàbí tí ó wọ́n níṣinsinyì. Àwọn ǹkan kan tí mo máa rà ní ọjà tí ọjà tuntun bá sì jáde nìyẹn. Ọjà tuntun jẹ́ ǹkan tí gbogbo èèyàn máa ń retí tí wọ́n máa ń dúró dè tẹ́lẹ̀. Tí ọjà tuntun bá sì dé bẹ́ẹ̀ yen àwọn ǹkan kò kí wọ́n, àwọn ǹkan òde máa ń ṣóòtú, wọ́n de máa ń dára gidi gan-an ní. Idi niyẹn tí olukaluku fi máa n retí kí ọjà tuntun dé kí ó lè máa rí ǹkan èlò rà tàbí paapa ju àwọn ǹkan tó ní ìwúlò jùlọ nínú ilé tí wọ́n láì dẹ̀ kí ń rí nígbà tí kò bá sì sí ọjà tuntun tó bá tì jáde. Idi niyẹn tí gbogbo wa fi máa ń retí ọjà tuntun torí ó máa ń ṣe gbogbo wa ní àǹfààní.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń ka àwòrán ilẹ̀, ǹkan tí a ń pè ní surveying yẹn ní èdè Gẹ̀ẹ́sì. Ó jẹ́ ǹkan tó ń kọ́ mi ní ṣùkúrù, nígbà tí mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ṣùkúrù. Bẹ́ẹ̀ ni ǹkan tí a máa ń ṣe tó jọmọ eleyii, nípató jẹ́ kí wọ́n máa kọ́ wa, wọ́n á mú wa jáde lọ sí ǹkan tí a ń pè ní field trip ní èdè Gẹ̀ẹ́sì. A máa mú wa jáde bẹ́ẹ̀ yẹn, a máa fi àwòrán àwòrán ilẹ̀ wọ́n wa, wọ́n á mú wa lọ sí ilẹ̀ náà láti lọ máa won ilẹ̀, à de máa mọ wo, a máa fi wé àwòrán tó wà ní inú ìwé náà. Àwòrán ilẹ̀ tó wà nínú ìwé, a máa ma wo boya ó bá èyí tó wà lórí ilẹ̀ mu. Bí wọ́n bá ṣe máa ń ṣe ní, ìyá máa fi wé ara wọ́n, máa sì máa sọ fún wa àyè ààtọ̀ ẹ̀ àti àwọn ǹkan kan tó fi jẹ́ kó ṣe pàtàkì láti máa mọ lè ya ilẹ̀ ní àwòrán sínú ìwé láti máa fi ilẹ̀ sínú ìwé jẹ́yẹ́ bí àwòrán ki yan lẹ́ máa mọ bí ilẹ̀ ń ṣe rí, láijẹkẹ́ òní ilẹ̀ ó ní àwọn àǹfààní kankan náà tí ènìyàn ò bá lọ síbi kan rí, tán ẹ́ bẹ̀ fi ilẹ̀ wọ̀n yàn. Ìyẹn tẹ́ bá lè ti ní àwòrán rẹ̀ tán ẹ́ lè ṣe dáadáa, ìyẹn lè wo àwòrán rẹ̀ nínú ìwé ká ẹ́ dẹ̀ lè mọ̀ bí ilẹ̀ ń ṣe rí gangan ní àpáto àǹfààní tí ó ìyẹn àwòrán ilẹ̀ ní fún èèyàn nìyẹn. Àtọ̀sí ìyẹn náà, ó máa ń kọ́ èèyàn níbí rẹ̀ kí àwọn ṣe máa to ilẹ̀ àti ilé tó máa kọ́ sí orí rẹ̀. Ó ní ǹkan tí a ń pè ní town planning ní èdè Gẹ̀ẹ́sì. Bí èèyàn bá ti lè ka àwòrán ilẹ̀ bẹ́ẹ̀ yẹn, èèyàn máa le ṣe ǹkan tí a ń pè ní town planning yìí tí mo ṣe sọ. Ó jẹ́ ǹkan tó wúlò nípa èyí tí èèyàn bá fẹ́ kọ́ ilé púpọ̀ àti àwùjọ. Ẹ̀yàn á lè mọ bí a ṣe to ilé ọ̀nà dáadáa tí kò fi ní ìdàrù àti bí ó ṣe máa máa ní ọ̀nà tó fẹ̀ tó fún èèyàn láti gbà àwọn ǹkan tó mú kí àwòrán ilẹ̀ àti mímọ̀ kíkà rẹ̀ ṣe pàtàkì gidi gan-an nìyẹn. Ó jẹ́ ǹkan tí wọ́n fi kọ́ wa ní ṣùkúrù ní ilé ìwé. Wọ́n tẹ́ ẹ máa mú wa jáde láti lọ máa ṣe àwọn ǹkan tí wọ́n ń pe ní practical náà nípa rẹ̀. Bá ti ń ṣiṣẹ́ náà, ó máa ń fún wa ní iṣẹ́ lórí àwọn kìíní wọ̀nyí tí ó ṣe pàtàkì gidi gan-an tí ẹ̀ máa fẹ́ ṣe ǹkan tí a ń pè ní estate management àti ǹkan tí a ń pè ní bí a ti to ilẹ̀ àti ti kíkọ́lé púpọ̀ tí ẹ́ gbé ara wọn ǹkan tó fi mú kó ṣe pàtàkì gidi gan-an ni. Tí èèyàn bá lè lè ka àwòrán ilẹ̀ wọ̀nyí jẹ́ kí èèyàn ṣe àwọn iṣẹ́ irú iṣẹ́ wọ̀nyí tí mo ti sọ yìí.

Rárá, mi kì í pa ohun ọ̀ṣọ́ sí ara. Ọkùnrin ni mi. Àrà nkán tí mo kì í fi ń lo oun ọ̀ṣọ́ nìyẹn. Pápá jù lọ tó bá se à pọ̀ jù, tàbí tó bá ti wúwo jù. Ọkùnrin ni mí, mi de kí n ka sí nkán tí mo lè máa nílò láti máa fi ṣe akọ mo níyẹn tí mo kì í fẹ́ pa sí ara. Ohun ọ̀ṣọ́ tí mo máa ń fi sí ara ko jú títí ọwọ́. Ohun ọ̀ṣọ́ títí ọwọ́ ẹyọkàn mo dẹ̀ máa ń sábà lo. Lọ sí ẹ naa, mo máa ń lo ago náà sí ọwọ́ mi. Lẹ́yìn yẹn, kò sí ohun ọ̀ṣọ́ kankan tí mo máa ń lo, mi kí n lo yẹtí tàbí iyọ̀run. Àwọn ohun iyọ̀wọ́ nìkan ni mo máa ń sábà lo. Eyẹ́n tí mo máa ń fi sí ọwọ́. Mo máa ń rí àwọn nkán tó máa ń lo títí imú àti títí ẹnu àti títí etí tọ̀run náà. Àwọn nkán náà máa ń fi sí ọwọ́. Àwọn mi náà dẹ̀ máa ń fi sí ẹsẹ̀. Àwọn ọba, àwọn obìnrin ló máa ń sábà ṣe eléyii. Gẹ́gẹ́ bi mo ṣe sọ ọkùnrin ni mi, mi dẹ̀ nílò àwọn kí ni wọ̀nyi. Kò ì jẹ́ nkán tó bá mi lára. Kò de jẹ́ nkán tí mo fẹ́ràn láti máa ma wọ, ní gbogbo ìgbà. Mi ń jẹ́ ènìyàn tó máa ń ṣe irú akọ bẹ́ẹ̀ yẹn. Idí níyẹn tí mi kì í fẹ́ pa ohun ọ̀ṣọ́ sí ara. Eyii tí mo máa ń lò ko jú òka tí wọ́n máa ń fi sí ọwọ́. Kò dè ń jú ẹyọkàn lọ. Àti títí ọwọ́ méjèèjì tí mo máa ń lò ni, àmọ́ mi kì í sábà lo. Eléyii ná ẹkọkan ni mo máa ń lò, ìgbá tó bá tì wò mí. Lái tí ń lọ sí ibi iṣẹ́, mi kì í lò àwọn kíni wọ̀nyi àgò tó máa ń fi ṣọ́wọ́ nìkan ni mo máa ń sábà lo tí báa ń ti lọ sí ibi iṣẹ́. Nítorí wọ́n máa ń ma fẹ́ kí ẹyan máa múra dáadáa ní ibi iṣẹ́, tí eyan bá de tí ń kó àwọn ohun ọ̀ṣọ́ sí ara bẹ́ẹ̀ yẹn, wọ́n kì í ka sí ì múra dáadáa ní ibi iṣẹ́. Idí níyẹn tí mo kì í fi pa oun ọ̀ṣọ́ sí ara níyẹn. Pápá jù lọ tí bàá lọ sí ibi iṣẹ́ tàbí tí bàá fẹ́ lọ kí ènìyàn tí ò fẹ́ràn ẹ́, mi kì í lò náà. Ìgbá tí mo máa ń sábà lò nìkan, ìgbá tó bá sì à wò mí lò, tàbí tó bá jẹ́ pé mo lọ síbi kan tó jẹ́ pe ènìyàn tì lè wọ̀, àmọ́ mi kì í wọ púpọ̀ náà, mi kì í wọ púpọ̀ jù sí ara.